Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó àbí báwo ni omi tí o máa ń mu ní ojoojúmọ́ ṣe pọ̀ tó? Mo máa ń mu tóbi kopu méjì àbí mẹ́ta lójojúmọ́ bo mi ò kì ń fi be ma mu omi torí iṣẹ́ tí mon ṣe. Tí mo bá mu omi, mo máa ma tọ̀ ọ́ dín gbogbo ìgbà, nítorí náà mi ò kì í fi bẹ́ẹ̀ máa ń mu omi tó pọ̀.

Oṣù wo nínú ọdún ni a bí ọ? Omo oṣù kẹfà ni mí. Nínú oṣù kẹfà nínú ọdún ni a bí mi. Oṣù kẹfà nínú ọdún òun ni a bí mi. Omo oṣù kẹfà ni mí.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Mo ní etí tí ó dára. Mo dẹ̀ máa ń gbọ́ràn dáradára torí mo ní etí tí ó dára. Etí mi de dàra gan ni.

Ṣé owó tí ò ń gba dára tó? Ehn owó tí mo ń gba ò fi bẹ tó mi nítorí pé kò ká bùkátà mi, kò ra gbogbo nǹkan tí mo ní nílé ṣùgbọ́n mo ń yí ìmọ́ra wọn, mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kò tó mi rárá àti rárá ni.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n oríṣiríṣi ní inú ilé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n bíi kọ̀m̀pútà, bíi kalkúletọ̀, bíi ago, àwọn bíi rọ́bọ́ọ̀tì.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Ehn irú àwọn etígbọ́ tí ó jẹ́ pàtàkì nínú àwọn tí àwọn ènìyàn máa ń lò dáadáa ni mò ń lò.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá àti rárá, mi ò kín ń gbé àpò ẹ̀yìn àbí àpò eyín. Mi ò kín ń ṣe epo, bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ kín ṣe ẹ̀yìn. Torí ìdí ẹ́yi, mi ò kín ń gbé àpò ẹ̀yìn rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà ní, nínú ìlà? Ẹ̀, tí mo bá wà ní àárín ìlà bí i tí mo bá wà ní orí ìlà, mo máa ń, mo, mo máa ń ṣe àwọn nǹkan kan lórí ẹ̀rọ àgbékawó mi àbí kí ń máa bá àwọn tí ó wà lórí ìlà sọ̀rọ̀.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá mi ò kí ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé mi ò bẹru omi. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń di ọjà àbò nítorí àwọn tó wà nínú ọkọ̀ kí wọ́n máa ba máa pariwo.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún ènìyàn? Tàbí irú ẹ̀bùn wo ni o fẹ́ràn láti fún ènìyàn? Nígbà mìíràn tí ènìyàn bá fẹ́ fún ẹnìkan ní ẹ̀bùn, èeyan a ṣe ìwádìí nípa ohun tí ènì yen fẹ́ràn kí ènìyàn tó lè mọ irú ẹ̀bùn tí òun máa fún ènì yen.

Ṣé o ní àìsàn fún ìkórira oúnjẹ? Mi ò ní àìsàn fún ìkórira, àbí mi ò ní ìkórira fún oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni èmi máa ń jẹ, àti ẹja àti ẹran, kò sí nǹkan tí èmi ò kíì.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ere ìdárayá. Mo máa ń ṣe idaraya. Bẹ́ẹ̀ ni, mo dè máa ń lọ wẹ̀. Bẹ́ẹ̀ ni, mo dè máa ń tún kọ orin. Nítorí pé orin máa ń ṣe kí ènìyàn dárayá. Kò ṣe pé bo yà mọ̀ ń kọ orin, sugbon, mo bá ń gbọ́ rédíò tàbí máa ń wo tẹlifísàn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo ṣe gbádùn wa ìpàdé lórí fóònù ju pé kí a jókòó rẹpẹtẹ ká máa sọ̀rọ̀ lọ nítorí pé ìpàdé orí fóònù á fún èèyàn ní àyè láti ṣe ǹkan mìíràn nígbà tí ó bá ń ṣe ìpàdé yìí.

Báwo ni o ṣe máa ń rí i dájú pé ọjà rẹ̀ dára? Éh, mo máa ń lọ sí ọjà fúnra mi, màá dè yẹ àwọn ọjà tí mo bá fẹ́ rà wò kí n tó san owó àwọn ọjà yẹn. Ti mo bá ti lọ sọ́jà, màá kó gbogbo àwọn nǹkan tí mo fẹ́ màá yí ẹ wọn wò kí n tó san owó. Bí mo bá san owó tán, bí wọ́n bá ti ń kó sínú ọkọ̀, màá tún ye wọn wò.

Data to ma n lo lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ to àbí data to ma n lo lọ́sọ̀ọ̀sẹ̀ ti pọ̀ tó? A! Mi ò kì n ra data ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ososù ni mo máa ń ra data torí mi ò fẹ́ kí máa ra data ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó máa ń gbọn mi ní owó lọ.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Èmi máa ń jẹ oúnjẹ tí ó lata kí àyà má bà rìn mi, àti pé mo fẹ́ràn kí n máa jẹ ata dáradára nítorí pé mo máa ń ṣe iṣẹ́ omi lẹ́ẹ̀kọ̀kan.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Ehn, mo ní aṣọ tí mo fi máa ń sùn. Aṣọ yìí ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sùn. Tèlé ni pé gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ sùn ni mo máa ń wọ aṣọ yìí. Aṣọ yìí ni mo fi máa ń sùn.

Ṣé o máa ń pa owó pamọ́ tàbí ṣe o máa ń fi àwọn owó rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ nítorí ọjọ́ ọ̀la tàbí nígbà tí kò bá sí owó rẹpẹtẹ mi ò kí na gbogbo owó mi tán nítorí pé kò sí ẹni tó mọ ọjọ́ ọ̀la.

Ṣé ò ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Èmi ò kí ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Aṣọ tí mo bá wọ̀ jáde láti ilé, òun ni mo máa ń wọ̀, àfi tí mo bá lọ sí ibi tí mo gbọdọ̀ ti wọ aṣọ, ṣùgbọ́n mi ò kí ń wọ aṣọ àka.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mi ò tí fò rí, mi ò tí ní àǹfààní láti fò rí. Mo n bẹ Ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bí ìràn- ilérí tí ó ṣe fún mi pé màá fò ní ọjọ́ kan. Mi ò tí fò bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ka ìwé ní gbogbo ìgbà. Kò sí ìwé tí mi ò lè ka. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo máa ń ka nítorí pé mo fẹ́ràn ìmọ̀. Mò sì fẹ́ kí i ní ìmọ̀ sí, torí náà mo máa ń ka ìwé.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn kí ó le máa wọlé. Àfi tó bá jẹ́ pé wọ́n tan AC nìkan. Ṣùgbọ́n tí wọ́n ò bá tan AC, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ sílẹ̀ kí atẹ́gùn kí ó le máa.

Nígbà wo ni o máa ń fá? Eh, mi ò mọ nǹkan tí wọ́n ń pè ní fá, kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Torí idi ẹyi mi ò lè dáhùn ọ̀rọ̀ yí, torí pé mi ò mọ nǹkan tí wọ́n ń pè ní fá. Nǹkan tí mi ò bá dẹ̀ mọ̀ mi ò kí ń sọ.

Báwo ni ó ṣe máa ń gba iyìn? Ẹn, a máa ń gba iyìn lọ́wọ́ ènìyàn, a dẹ̀ máa ń gba iyìn láti ọwọ́ àwọn aládùúgbò tàbí aya tàbí ọmọ. Tó Ọlọ́run ló ní iyìn àti ọpẹ́ àti ògo àti agbára. Sugbon bibeli sọ pé ẹ fi iyìn fún ẹni tí iyìn yẹ.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mò fẹ́ràn ìmọ̀le òwúrọ̀, mo dẹ̀ tún fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ páápàá. Ìmọ̀le òwúrọ̀ ó máa ń jẹ́ kó máa ń mú kí àìsàn kú kúrò ní ara ènìyàn, tí ìrọ̀lẹ́ dẹ̀ ni ò kí ń jẹ́ kí oòrùn kí ó pa ènìyàn jù.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni ní orí fóònù mi nítorí pé ó jẹ́ ǹkan pàtàkì lórí fóònù tí mo máa ń lò. Nitor ìdí èyí mo man tan, though kò n ṣe ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkan rẹ? Mi ò mọ̀ bí a ti ń pa àrọ̀, pàrọ̀ ọkàn. Ọkàn jẹ́ nǹkan tí ènìyàn ò lè pàrọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀. Nítorí pé inú ara ènìyàn ni ọkàn gbé wà. Kò sí sí bí a ṣe lè pàrọ̀ ọkàn.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Àbí o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí pé mo fẹ́ràn omi. Mo fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀ so. Mi ò lè ṣe kí ń má lọ sí etí òkun, mo máa lọ sí etí òkun.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Kò sí ìgbà kan tàbí àkókò kan nínú ọjọ́ tí mi ò fẹ́ràn. Láti òwúrọ̀ títí di àṣálẹ́, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mi ò fẹ́ kí oòrùn kí ó pọ̀ jù. Síbẹ̀ mo fẹ́ràn kí oòrùn kí ó ràn nítorí pé ó máa ń ran iṣẹ́ mi lọ́wọ́

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo jẹ́ ẹni tí ó máa ń kọ àdéhùn sílẹ̀. Ni gbogbo ìgbà ni mo máa ń kọ àdéhùn sílẹ̀ kí ń má ba à gbàgbé, nítorí pé àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ènìyàn ò gbọdọ̀ gbàgbé rárá, ati rara.

Orin wo ni o fẹ́ràn jù? Àti pé orin wo ni o fẹ́ràn láti máa gbọ́ jù? Mo fẹ́ràn orin Dami Melody, mo dẹ̀ fẹ́ràn orin Baba Ara. Mo fẹ́ràn bí ó ti máa ń kọrin, ó dẹ̀ máa ń dùn mọ̀ mi dáadáa. Tori idi eyi, mo fẹ́ràn orin.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú ò dùn mi rárá àti rárá ni, àti pé pàápàá mo máa ń rí ibi tí ó jìnnà, bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ń ka ìwé. Ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà, torí pé ojú yẹn ò kí n wò, ẹmi kò ṣe rírọ̀ bíi ti àtijọ́ tẹ́lẹ̀ mọ́, ṣùgbọ́n ojú mi dára.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mi ò kí ń lọ rí dókítà rárá àti rárá ni nítorí pé mi ò kín ń ṣe ẹni tó máa ń ṣàìsàn ní gbogbo ìgbà. Olúwa ti ń bẹ àti bí èmi ẹ́ ti ń bẹ èmi ò ki ń ṣe àìsàn torí ìdí èyí èmi ò kín lọ rí dókítà rárá àti rárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí ó kú? Mi ò kín ń gbé nǹkan tó bá kú lójú títí lọ jẹ ṣùgbọ́n tó bá jẹ́ èmi ni mò ń sin nǹkan òsìn yẹn tó wá kú, mo lè jẹ ẹ́ nítorí pé ọwọ́ mi ló ti kú kó. Ṣùgbọ́n bí aburú kan ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n pé ká máa gbé nǹkan tí ó bá kú ká kiri, ka máa jẹ ẹ́, mi ò kí n jẹ ẹ́

Ṣé o máa ń wọ ìborùn rárá? Mi ò kí ń wọ ìborùn rárá. Ìborùn jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń lò. Mi ò de kí ń wọ ìborùn nítorí pé ọkùnrin ni mí. Mi ò lè wọ ìborùn, mi ò dẹ̀ ní wọ ìborùn rárá àti rárá torí pé mi ò kí ń ṣe obìnrin.

Máwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Eh, ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó dára ni. Ó jẹ́ ǹkan tí ó ṣe dáradára tó dẹ̀ ṣe pàtàkì nítorí pé mo ti kọ́ ìmọ̀ si, mo dẹ̀ fi ìmọ̀ tí mo ṣẹ̀ kọ́, mo fi ṣe iṣẹ́ tí mo ṣẹ̀ ṣe.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ehn, mo fẹ́ràn ọjọ́ ìsinmi nítorí pé ọjọ́ yìí ni mo máa ń ní àwọn èrò tó pọ̀ rẹpẹtẹ tó máa ń wá sí ibi iṣẹ́ mi. Torí pé ìgbà yìí ni àwọn ènìyàn kí í máa ń lọ sí ibi iṣẹ́ ni wón máa wá sí ibi iṣẹ́ Títèmi.

Ṣé o ní iforukosile ní ilé ìdárayá? Mi ò ní iforukosile ní ilé ìdárayá, mi ò lọ fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé kò ṣe ohun tí mo fẹ́. Mi ò fẹ́ irú nǹkan bẹ́ẹ̀

Báwo ni o ṣe máa ń ṣe, ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Tí irú iṣẹ́ báyìí bá dé, a máa ń pín wọn ni. Nítorí pé wọ́n jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì, wọn dẹ̀ jẹ́ iṣẹ́ tí oní agbára a máa ń pín láàrin ara wa ni.

Agogo mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ẹ́, o kò ṣe é ní gbogbo ìgbà ná. Ìgbà mìíràn mo máa ń ṣètò ago márùn-ún tàbí ago mẹ́fà. Mo ṣe é ní gbogbo ìgbà tó bá ṣe jẹ́, bíbí tí, bíbí tí mo bá fẹ́ lọ bá ṣe jẹ́ ni ago márùn-ún tàbí ago mẹ́fà ṣá.

Kí ni o máa ń ṣe láti tayọ sí ara àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Ehn, mo máa ń kọ́ ẹ̀kọ́ sí i ní orí Íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ń kọ́ ọgbọ́n sí i ní orí Íńtánẹ́ẹ̀tì. So mo máa ń ṣe àwọn nnkan tuntun tí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ò mọ̀ rárá àti rárá. Ó dẹ̀ máa ń yá wọn lẹ́nu.

Kí ni adùn tí o fẹ́ràn jù nínú ice cream? Sugar tí ó wà nínú ice cream ni èmi fẹ́ràn jù. Nítorí pé sugar yìí ó dùn púpọ̀ púpọ̀. Mo si fẹ́ràn rẹ̀ gan ni. Torí ìdí eyi sugar tí ó wà nínú ice cream ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ẹ ẹ̀ẹ̀kan láàárín oṣù ni a máa ń ṣe ìpàdé láàárín oníbàárà, ṣùgbọ́n kí ọjọ́ náà tó tó, a ti ṣe ìgbéyàwó gbogbo àwọn nǹkan tí a ra àti àwọn nǹkan tí a ta.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń gé irun mi ni, gbogbo ìgbà ni mo máa ń fi ń gé irun mi nítorí pé mi ò fẹ́ kí irun mi kí ó gùn tàbí kí ó pọ̀ rara ati rara. Gbogbo ìgbà ni mo máa ń gé, ìgbà mìíràn mo máa ń gé ní ẹ̀ẹ̀mejì láàárín ọ̀sẹ̀, ìgbà mìíràn ẹ̀ẹ̀kan láàárín ọ̀sẹ̀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

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo de máa ń wọ fìlà dáadáa nítorí oòrùn, kí oòrùn kí ó má ba pa mí. Mo máa ń wọ fìlà nítorí pé mo máa ń ṣe iṣẹ́ nínú oòrùn lẹ́ẹ̀kokan. Mo máa ń wọ fìlà dáadáa tí ń bá ti wà ní ẹnu iṣẹ́.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mò máa ń gbọ́ ariwo àwọn ènìyàn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí mo bá ń jáde lọ, ṣùgbọ́n mo máa ń gbọ́ orin. Mo fẹ́ràn orin pupọ̀, so tí mo bá ti ń jáde lọ, mo máa ń gbọ́ orin nínú ọkọ̀.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mi ò kí ń wọ ìbọwọ́. Lẹ́nu iṣẹ́ ni o tàbí nílé ni o mi ò kí ń wọ ìbọwọ́. Torí pé kò sí nǹkan tí mo fẹ́ fi ìbọwọ́ ṣe. Mi ò fẹ́ràn ìbọwọ́ rárá. Rárá àti rárá ni. Nítorí ìdí èyìí mi ò kí ń wọ ìbọwọ́. Mi ò kí ń ṣe ẹni tó ń wọ ìbọwọ́. Kò n ṣe ohun tí mo fẹ́ràn rárá àti rárá.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Nítorí pé tí a ò bá ṣe ìtọ́jú àwọn ọjà yìí dáadáa, àwọn olè lè wá kí wọ́n wá jí àwọn nkan wọnyi ṣó. Nítorí èdè yìí a máa ń ṣe ìtọ́jú àwọn ọjà wọ̀nyí. A máa ń kó wọn sí inú ilé, a dẹ̀ máa ń tì wọ́n pa.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá, mi ò mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo ṣẹ̀ fẹ́ kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́ ni. Gbogbo ọ̀nà ni mo ṣì ń gbà tí mo dẹ̀ ṣì ń wà láti kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́ nítorí pé kò ṣe ohun tí mo le ṣe ṣùgbọ́n òún wunmi láti gun kẹ̀kẹ́. Mo fẹ́ láti gun kẹ̀kẹ́.

Nígbà wo ni o kẹ́yìń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? À ti tó bí ọdún mẹ́wàá báyìí tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Mi ò kọ́ iṣẹ́ kankan mọ. Mo ti kọ́ jábi ọdún mẹ́wàá sẹ́yìn tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Mi ò dẹ́fẹ́ kọ́ ìgbékalẹ̀ iṣẹ́

Ìgbó ná jẹ́jẹ́ irú wo ló fẹ́ràn nínú yàrá rẹ. Ehn, mo fẹ́ràn èyí tí ó máa ń mú kí ilé tutù. Mi ò fẹ́ kí, mi fẹ́ràn yìí torí tó mú kí ilé gbóná. Nítorí pé Naija ni à wa wà, a ò sí ní ibi tí ìlú kan ti máa ń tutù.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ẹ, pátápátá ago mẹ́sàn máa ti lọ sùn ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá ń ṣe àwọn ohun pàtàkì, mo máa ń dúró dé ago mọ́kànlá tàbí ago méjìlá tí mo bá ní àwọn nǹkan pàtàkì tí mò ń ṣe lọ́wọ́ tó wà important.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mi ṣe o fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Mi ò kí ń ra oúnjẹ ní òpópónà. Mi ò fẹ́ràn oúnjẹ òpópónà nítorípé mi ò mọ bí wọ́n ṣe se àwọn oúnjẹ òpópónà. Torí idí ẹ̀yìí, mi ò kí ń ra oúnjẹ òpópónà rárá.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Rárá, mi ò kí ń pàdé àfojúsùn mi rárá, nítorí pé ọ̀nà tí a máa ń gbà ò jọra wọn. A kin pàdé rárá tí a bá ń jáde tàbí tí mo bá ń lọ síbi iṣẹ́, a ò kí ń pàdé.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Àbí kí ni nǹkan pàtàkì tí o rántí nípa ní ìgbà ọmọdé rẹ? Ẹ̀ ń, oun kan so tí mo rántí tí ó ṣe pàtàkì ni ọjọ́ tí mo jábọ́ sí inú omi tí won wa gbẹ́ mi jáde, ọjọ́ má le gbàgbé ni.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹ ẹran. Kò sí ẹran tí mi ò kí ń jẹ. Gbogbo ẹran pátápátá ni mo ń jẹ àti ẹran ìgbẹ́ àti ẹran màlúù àti gbogbo ẹran pátápátá ṣá ni mo ń jẹ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mo máa ń polówó nínú Twitter, Facebook àti Instagram. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi ló máa ń bá mi polówó jù. Nítorí pé wọ́n ní àwọn ọ̀rẹ́ tó pọ̀, wọ́n de máa ń ṣe iṣẹ́ níbi tí ó pọ̀.

Ṣé o máa ń mu òògùn lójúúmọ̀ tàbí ṣé o máa ń la àgùn lójúúmọ̀? Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tí ó máa ń la'àgùn ni torí pé mo máa ń mu omi. Mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi mo dẹ̀ máa ń ṣe àwọn ẹsẹsàísì, ṣó o máa ń jẹ́ kí n máa là'àgùn ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe eré ìdánì eré ìdánì? Mi ò kí ń ṣe eré ìdánì. Mi mo fẹ́ràn kí n máa wo eré ìdánì, ṣùgbọ́n mi ò kí ń ṣe eré ìdánì rárá àti rárá nítorí pé mi ò mọ̀ bí a ti ń ṣe eré ìdánì.

Bawo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? À, àwọn iṣẹ́ tí ó bá ṣe pàtàkì tó jẹ́ iṣẹ́ àkànṣe tí ó jẹ́ iṣẹ́ tí ó ní agbára, èèyàn máa ń fi ọgbọ́n ṣe ni, èèyàn máa ń fi ọgbọ́n gbé kalẹ̀. Èèyàn wá ìmọ̀ kún ìmọ̀, a dẹ̀ wa àwọn ọlọ́gbọ́n náà tí ó le ran ni lọ́wọ́ nínú iṣẹ́ náà kí ènìyàn lè ṣe àṣeyọrí.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò kí ń ṣe ẹni tó máa ń pẹ́ níta. Mi ò kí ń pẹ́ níta rárá àti rárá mo tètè máa ń dé ilé mi àfi tí súnkẹrẹ ọkọ̀ bá wà, súnkẹrẹ fakere ọkọ̀ bá wà ní ìgboro.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Màá ń ka ìwé lọ́pọ̀lọpọ̀, mo dà máa ń ka ìwé ní gbogbo ìgbà. Òni irú àwọn ìwé tí mo máa ń ka. But, mo fẹ́ràn ìwé gan nítorí pé mo fẹ́ràn ìmọ̀. Ẹni tó bá fẹ́ràn ìmọ̀ gbọ́dọ̀ fẹ́ràn ìwé kíkà. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí n máa ka ìwé.